Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Well, gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo àkókò. Ṣùgbọ́n àkókò pàtàkì tí mo sábà yàn ní, ní òwúrọ̀. Nígbà tí mo bá jí ní kùtùkùtù, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú tító ibùsùn mi, yíyọ aṣọ tí mo lò ọjọ́ tó kọjá àti ṣíṣe àtúnṣe ilé kí ó lè wulẹ̀ mọ́ àti dáa. Mo rí pé ìmọ́tótó òwúrọ̀ ó jẹ́ kí n bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú ìtùnú àti ìtẹ́lọ́rùn ọkàn. Ní gbogbo ọ̀sẹ̀ náà, mo tún ní ọjọ́ kan tí mo yàn fún ìmọ́tótó jinlẹ̀. Ní ọjọ́ yẹn, mo máa ń fọ ilé dáadáa, màá nu àga mi, màá fọ balùwẹ̀, màá fọ ibi ìdáná àti yíyọ eruku kúrò ní gbogbo igun ilé. Ìmọ́tótó irú èyí ṣe pàtàkì nítorí pé ó ń ràn mí lọ́wọ́ láti dènà ààrùn àti láti jẹ́ kí àyíká ilé mi dára fún ìlera. Nígbà mìí na bí mo bá rí pé ilé ti dọ̀tí lẹ́yìn ìbẹ̀wò àlejò tàbí lẹ́yìn iṣẹ́ kan, mi ò máa ń dúró dé ọjọ́ tí mo yàn. Mo máa ń ṣe ìmọ́tótó lẹ́sẹ̀kẹsẹ̀ torí tí èèyàn bá ti dúró jù, ó máa fa ǹkan tí ò dáa lára. Nítorí mo gbàgbọ́ pé ilé mímọ́ ni, ní ń fi ìwà rere hàn, ó sì ń jẹ́ kí ẹni tó ń gbé inú rẹ̀ ní àyọ̀. Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi lóòrèkóòrè ní òwúrọ̀, ní gbogbo ọ̀sẹ̀ àti nígbàkígbà tí ó bá yẹ. Èyí wáa ń jẹ́ kí ilé mi kó wulẹ̀ mọ́, kí ìlera wà dáa àti kí ìgbé ayé wa kó rọrùn síi. Ìmọ́tótó ó ṣe pàtàkì ní ilé mi, so mo máa ń ṣe é ní gbogbo àkókò. Mi kì í dúró dé last minute kí n tó ṣe ìmọ́tótó ilé mi torí ó máa ń mú àìsàn dáadáa. Bá ṣe ìmọ́tótó ilé, ó lè fa àrùn, ó lè fa àìsàn. Wọ́n tá bá ṣe ìmọ́tótó ilé, ó máa mú àlàáfíà, ó máa mú àyọ̀ wá torí ilé mímọ́ ni ó máa ń fi ìwà rere hàn.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Bẹ́ẹ̀ mi ṣe wà yí, pizza jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn púpọ̀ nítorí pé ó ní oríṣiríṣi ọ̀nà àti àádùn tí ènìyàn lè yẹn tó lè yan gẹ́gẹ́ bí ìfẹ́ ara rẹ̀. Ohun tí ó mú pizza dùn gan-an ni àwọn nǹkan tí a fi lé lórí náà. Ìyẹn toppage èmi ti ka rẹ̀ mi. Mo ní àwọn nǹkan kan tí mo máa ń fẹ́ràn láti rí lórí pizza mi. Nígbà àkọ́kọ́, wẹ́ wàrà òyìnbó yẹn ló jẹ́ bí cheese ni ohun pàtàkì tó jẹ́ fún mi. Lai se Láìsí cheese tó pọ̀, pizza, pizza kò le dùn gidi. Mo fẹ́ràn cheese tó yọ dáadáa, o tí ó sì fà nígbà tí a bá fẹ́ egé pizza, pizza láàárọ̀ kúrò. Mozarella ni mo fẹ́ràn jù nítorí adùn rẹ̀ ó yàtọ̀, kò sí lágbára jù, ó sì máa ń darapọ̀ dáadáa pẹ̀lú ọbẹ̀ tòmátì. Ohun kejì tí mo fẹ́ràn ni ẹran. Màá fẹ́ràn pepperoni gan-an torí ó ní àádùn díẹ̀díẹ̀ tó dùn tó sì máa ń fún pizza ní òórùn tó dára. Sausage àti ẹran adìẹ, nǹkan tí à ń pè ní chicken, ó máa ń dùn lórí pizza. Ẹran adìẹ tí a ti ṣe dáadáa tí kò gbe jù máa ń mú máa ń mú kí pizza kún fún àmúra dàgbà àti agbára. Nípa àwọn ẹ̀ṣọ́ àti ewé, mo fẹ́ràn àlùbọ́sà àti ata rodo. Àlùbọ́sà máa ń fún pizza ní adùn adùn díẹ̀ díẹ̀, pàápàá nígbà tí o bá ti jiná dáradára. Bẹ́ẹ̀lì peppers sì máa ń fún ní àwò àti crunch kékeré tó máa ń dùn nígbà tí a bá ń jẹ. Nígbà kan, mo tún lè fẹ́ràn tòmátì tutù lórí pizza nítorí pé ó máa ń mú adùn tutùn wá. O máa ń mú adùn tutùn wá. Mo tó fẹ́ràn ọ̀lú, ó jẹ́ mushroom lórí pizza. Ọ̀lú ní adùn ọ̀tọ̀ kan, kò lágbára jù, ṣùgbọ́n ó máa ń fa adùn àwọn nǹkan mìíràn jáde nígbà tí a bá darapọ̀ mushroom pẹ̀lú cheese àti ẹran, adùn náà máa jinlẹ̀ síi. Mo fẹ́ràn ọbẹ̀ tó dára lórí pizza. Ọbẹ̀ tòmátì tó ní adùn dáradára tí kò ṣan jù, tí kò sì dùn jù jẹ́ kókó pàtàkì. Nígbà kan, ọbẹ̀ ata kékeré tàbí ọbẹ̀ garlic lè jẹ́ kí pizza dùn ju ti déédé lọ. Ohun tí mo fẹ́ràn lórí pizza ni àkójọpọ̀ àwọn nǹkan tí ó ní adùn tó yàtọ̀, ṣùgbọ́n tí wọ́n bá ara wọ́n mú. Cheese tó pọ̀, ẹran tó dùn, ẹ̀ṣọ́ àti ewé tó fún ní ìlera àti crunch àti ọbẹ̀ tó dára. Èyí ni ó máa ń jẹ́ kí pizza mi dùn kí ó sì máa ń mú inú mi dùn nígbà kúgbà tí mo bá ti jẹ.

Nígbà wo ni o kẹ́yìn ń kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ gẹ́gẹ́ bí oníṣẹ́ tí mo jẹ́? Nígbà tó kẹ́yìn tí mo kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ ni ní oṣù díẹ̀ sẹ́yìn. Ìrírí yìí ṣe pàtàkì gan-an fún mi torí pé ó tún jẹ́ kó yé mi pé ẹ̀kọ́ kìí parí. Pàápàá jùlọ ní ibi iṣẹ́ tí ayé yí padà lọ́pọ̀lọpọ̀. Èèyàn sì ní ǹkan púpọ̀ tó wùn máa kọ ní ayé ta wá yìí. Bẹ́ẹ́ bí òyìnbó ṣe ń sọ "learning process". Kò sí ìparí fún learning process. Ó máa ń yi ni, ó máa ń lọ, ó sá máa lọ ká. Ní ọjọ́ kan, alákòóso wa pé wa jọ, ó sì sọ fún wa pé ilé iṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí í lo ọ̀nà tuntun kan láti ṣe iṣẹ́ wa, pàápàá jùlọ nípa lílo kọ̀m̀pútà àti ètò ayélujára kan. Níbẹ̀rẹ̀, inú mi kò dùn rárá torí pé mo ti mọ ọ̀nà àtijọ́ dáadáa, mo sì ń bẹ̀rù pé ń kọ́ ẹ̀kọ́ tuntun. Léèníra, ṣùgbọ́n mo pinnu láti ní sùúrù, mo sì ní ọkàn mi si. A bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ nípa bí a ṣe ń lọ, bí a ṣe ń lo ètò tuntun yìí. Wọ́n ko wa bí a ṣe lè ṣètò iṣẹ́ wa dáadáa, bí a ṣe lè fi ìmọ̀ ẹ̀rù ṣe iṣẹ́ yára yára àti bí a ṣe lè dín àṣìṣe kù. Nibẹ̀rẹ̀ mo ń ṣe àṣìṣe púpọ̀, ṣùgbọ́n pẹ̀lú àtilẹ́yìn àwọn ẹlẹgbẹ́ mi àti ìfaradà, mo bẹ̀rẹ̀ sí í lòye dáadáa. Ohun tí mo kọ́ láti inú ìrírí yìí ni wípé kó yẹ ká bẹ̀rù yípadà, kó yẹ ká bẹ̀rù yípadà ní gbogbo ìgbà tí a bá kọ ǹkan tuntun, a ń túbọ̀ dàgbà síi ni, a sì ń di ẹni tó dára jùlọ nínú iṣẹ́ wa. Ni báyìí iṣẹ́ tí mo máa ń lọ, tí mo máa ń lo àkókò púpọ̀ láti ṣe tẹ́lẹ̀, mo lè ṣe é ní kíákíá, mo sì ń rí ìdùnnú nínú rẹ̀. Ìgbà tó kẹ́yìn tí mo kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ jẹ́ ìrírí tó dá mi lójú pé ẹ̀kọ́ tuntun kìí pa ènìyàn lára. Dípò bẹ́ẹ̀, ó ń mú un lágbára ni. Lati ìgbà yẹn lọ, mo ti pinnu pé èmi kì yóò dáwọ́ kọ ẹ̀kọ́ tuntun dúró nítorí pé ó jẹ́ bó tí ní pàtàkì sí àṣeyọrí mi ní ibi iṣẹ́. Tí èèyàn bá kọ́ ǹkan tuntun, ó máa jẹ́ kí èèyàn dàgbà síi ni, ó máa jẹ́ kí èèyàn kó ní ìmọ̀, kó ní òye síi. Kò yẹ ká máa sá fún láti máa kọ ǹkan tuntun torí ilé iṣẹ́ mọ̀ pé wọ́n mọ àwọn àṣìṣe tó wà ní ilé iṣẹ́ yẹn so wọ́n máa gbìyànjú láti pe àwọn èèyàn bí wọ́n máa organize nǹkan bí àwọn seminars, àwọn training bó ṣe ń lo àwọn ǹkan yìí, bó ṣe ń ṣe àwọn ǹkan yìí so that ilé iṣẹ́ yẹn kò ní máa lag behind. Ó máa ma lọ síwájú síi ní gbogbo àṣìṣe yẹn. Ó máa reduce, ó máa yàtọ̀, kò ní sí àṣìṣe mọ bí ti tẹ́lẹ̀. So gẹ́gẹ́ bí oníṣẹ́, kò yẹ ká máa sá fún irú àwọn ìkàn bẹ́ẹ̀ yẹn, torí ó máa ń mú wa dàgbà sí i. Ó dé máa jẹ́ kí ìmọ̀ wa kó máa pọ̀ sí i.

Ṣé o máa ń gba àwọn ímélì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì àìwúlò lọ́pọ̀ ìgbà. Gẹ́gẹ́ bí, à, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe ń rí lónìí. Àwọn ímélì àìwúlò wọ̀nyí ni a tún mọ̀ sí spam. Wọ́n sì ti di àpakàn ayé wa ní àkókò ìmọ̀ ẹ̀rọ àti ayélujára yìí. Ọ̀pọ̀ ìgbà àwọn ímélì yìí máa ń wá láti ọ̀dọ̀ àwọn ilé iṣẹ́ tàbí àwọn ènìyàn tí ń kọ́mọ. Rárá, wọ́n lè jẹ́ ìpolówó ọjà, wọ́n lè jẹ́ ìkéde ère ìwọ̀ tàbí ìránṣẹ́ tí ń bẹ̀rù ènìyàn pé kí ó yára ṣe ìgbésẹ̀ kan. Nígbà mí, wọ́n máa ń lo àkọlé tí yóò fa ìfẹ́ ènìyàn, bí ó ti ṣẹ́gun owó ńlá tàbí ìkìlọ̀ pàtàkì fún ọ. Ṣùgbọ́n nígbà tí a bá ṣì, a máa ń rí pé, nígbà tí a bá ṣè a máa ń rí pé kò ní ìtàn kankan tó wúlò. Ní bẹ̀rẹ̀ mo máa ń bínú gan-an sí irú ímélì bẹ́ẹ̀ torí pé wọ́n máa ń kún àpótí ìfiránṣẹ́ mi wọ́n sì máa ń gba àkókò mi. Ṣùgbọ́n pẹ̀lú àkókò, mo kọ́ bí mo ṣe lè ṣàkóso wọn dáadáa. Mo bẹ̀rẹ̀ síi ń lo àṣàyàn yẹn ló túmọ̀ sí spam filter tí ó wà nínú ímélì mi. Èyí tí ń yá àwọn ímélì àìwúlò kúrò lọ́dọ̀ àwọn ímélì, ímélì pàtàkì. Mo tún kọ́ pé kò da láti ṣi tábu idáhùn sí àwọn ímélì àìwúlò bẹ́ẹ̀. Nígbà tí ènìyàn bá dáhùn sí wọn, ó lè jẹ́ kó dá àwọn tí ń ránṣẹ́ náà lójú pé ímélì náà ń ṣiṣẹ́. Wọ́n sì lè túbọ̀ ránṣẹ́ síi. Nítorí náà ohun tí mo sábà máa ń ṣe ni láti pa wọ́n rẹ tàbí fi àmì sí pé spam. Bó tilẹ̀ torí pé àwọn, ẹ, àwọn ímélì kan wà tó máa send sí orí, à, fóònù tàbí laptop wa kò, kò, kò wà fún ṣíṣí, kò ní ìdíkà dáhùn rẹ̀, kò ní ìdí kà fi ìtumọ̀ sí torí wọ́n kọ̀ máa ń fi distract ènìyàn. Tí ènìyàn bá ti ṣe bẹ́ẹ̀, wọ́n máa rò ó pé ya-- ó lè jẹ́ pé wọ́n polówó ọjà kan àbí wọ́n fẹ́ ṣe advert kan, kankan bẹ́ẹ̀. So tí wọ́n bá ti ṣe, tàbí tí wọ́n bá ti send, wọ́n máa rò ó pé ẹni yẹn wà interested gan-an. Ó lè mọ̀ pé bóyá, à, àṣìṣe ni ó fi ṣe, à, ímélì yẹn. So nǹkan tó, tó, tó wà ókay fún wa láti ṣe ni wípé ó yẹ ká fi bí àmì sí pé kí èyí o spam ni, o kò yẹ ká fọwọ́ kan àbí kò yẹ ká fi ìdáhùn sí. Bó tilẹ̀ jẹ́ pé mo máa ń gba àwọn ímélì àìwúlò, mi ò jẹ́ kí wọ́n dá mi lóòrùn mọ̀. Pẹ̀lú ìmọ̀ tí mo ní báyìí àti lílò àwọn ìrínṣẹ́ tó pé mo ti lè ṣètò ímélì mi dáadáa kí n sì fojú kó àwọn ímélì tí kò ní ìtàn kankan tó wúlò. Èyí ti kọ́ mi pé ìṣọ́ra àti ìmọ̀ ẹ̀rù jẹ́ kókó láti lo ayélujára lọ́fẹ̀ẹ́.

Ṣé ojú rẹ̀ dára? Ṣé ojú rẹ̀ dára? Ha! Obìnrin ni mí, bẹ́ẹ̀ ni, mo lè sọ pé ojú mi dára. Mo sì ń dupẹ́ fún Ọlọ́run fún ìlera tí mo ní. Ojú jẹ́ ọ̀kan lára àwọn àgo ara tó ṣe pàtàkì jù lọ, torí pé nípasẹ̀ rẹ̀ ni a ti ń rí ayé, ènìyàn, iṣẹ́ àti gbogbo ohun tó yí wa ká. Ni gbogbo ìgbà mo ń gbìmọ̀ran dáadáa láti tọ́jú ojú mi. Mo máa ń ya àkókò sí ìsinmi, pàápàá jùlọ nígbà tí mo bá ti lo fóònù tàbí kọ̀m̀pútà fún àkókò pípẹ́. Mo mọ̀ pé bí a bá ń wo ìbòjú lọ́pọ̀lọpọ̀ láì sinmi, ó lè jẹ́ kó fa ìrọ́ra ojú, ìrìn ojú tàbí ìfarapa díẹ̀díẹ̀. Nítorí náà, mo sábà máa ń sinmi ojú mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo sì máa ń wo ohun tó jiná kí ojú mi lè túbọ̀ ba'lẹ̀ sí i. Mo tún máa ń jẹun dáadáa torí pé ohun tí a bá jẹ, ó jẹ́ pàtàkì fún nínú ìlera ojú. Àwọn oúnjẹ bí ẹ̀fọ́, aláwọ̀ ewé, kárọ́tì, àwọn bí ẹja àti èso. Ẹ̀fọ́ yẹn ó lè jẹ́ ẹ̀fọ́ tètè, ó lè jẹ́ ẹ̀fọ́ ṣọkọ. Generally, àwọn ẹ̀fọ́ òún da fún ojú. Àwọn ewé yẹn òún da fún ojú. Kárọ́tì náà, tí a bá ti wo kárọ́tì, a máa rí pé tí a bá ti jẹ one bite ninú kárọ́tì, bí wọ́n ṣe structure kárọ́tì yẹn, bí, ah, bí ojú ló ṣe rí náà ni nǹkan tó máa ń jẹ́ kí àwọn doctors máa sọ pé ká má jẹ kárọ́tì. Ẹja náà ó da fún ojú. Èso ó dá ká máa jẹ èso náà, ó da fún ojú. Èso bí àwọn pineapple, àwọn bí apple, àwọn bí orange, àwọn bí watermelon ó da fún ara, ó de dàá fún ojú gan. Àwọn èso yẹn ó máa ń rán ojú lọ́wọ́ láti dúró gbangba ara. Mímu omi tó pọ̀ jẹ́ kóko náà torí pé ó ń jẹ́ kó rọrùn fún ojú láti máa, láti máa gbẹ́ sí i. Nígbà mí, mo lè ní ìrọ́ra díẹ̀ tàbí ìrẹwẹ̀sì ojú, ṣùgbọ́n kì í ṣe ohun tó burú. Nígbà tí mo bá rí bẹ́ẹ̀, mo máa ń gba ìsinmi, torí nígbà mí èèyàn lè rí pé ojú ń dùn, kò ní mọ̀ pé bóyá ó yẹ kí ènìyàn yìí kó lọ sùn ni àbí kó lọ sinmi díẹ̀. Torí tó jú bá ti wà too stressed out jù, ó máa ń máa hàn lára ni. Ojú yẹn ó máa ń ṣe wíníwíníwíníwíníwíní tí kò dẹ̀ dáa. So tí èèyàn bá ti mọ̀ pé ojú yẹn òun ṣe bákan bákan, ó yẹ kí ènìyen kó lọ nísinmi. So nǹkan tí mo máa ń ṣe ni pé tí mo bá ti rí pé bẹ́ẹ̀ ni ó ṣe rí, mo máa ń gba ìsinmi mi. Mo sì máa ń dín lílọ ìbòjú kù. Ẹn, nǹkan tó máa ń jẹ́ bí screen àbí nǹkan kan bẹ́ẹ̀, mi ò ní wò pọ̀. So bí ó bá jẹ́ pé ìṣòro bá ń tẹ̀síwájú, ó ṣe pàtàkì kí èèyàn lọ rí dókítà ní òyìnbó wọ́n máa ń pè ní àwọn optician ojú kí a lè mọ ohun tó ń ṣẹlẹ̀ gangan. Mo lè sọ pé ojú mi dára ṣùgbọ́n mo mọ̀ pé ìtọ́jú ojú jẹ́ ìṣe ojoojúmọ́. Nípa ìṣọ́ra ìjẹun tó pé àti ìsinmi tó da, àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lè papọ̀ ó lè jẹ́ kí ojú wa kó wà dáadáa. A lè jẹ́ kó rí dájú pé ojú wa máa ń tẹ̀síwájú láti ṣiṣẹ́ dáadáa kí a sì lè máa rí ayé dáadáa fún àkókò pípẹ́.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dára lọ́pọ̀lọpọ̀. Ó sì jẹ́ àpakan pàtàkì nínú bí mo ṣe ń ríri ìtẹ́lọ́rùn nínú iṣẹ́ mi lójoojúmọ́ ni. Láti ìbẹ̀rẹ̀, mo gbimọ̀ láti jẹ́ ẹni tó ní ìbáṣepọ̀ rere pẹ̀lú rẹ̀ torí pé mo mọ̀ pé ìbáṣepọ̀ tó dáa láàárín òṣìṣẹ́ àti olórí iṣẹ́ ó lè mú kí iṣẹ́ rọrùn fún ẹni, kí ó sì tún mú àṣeyọrí wá sí ilé iṣẹ́. Olórí iṣẹ́ tèmi ó jẹ ẹni tó mọ̀ bí a ṣe lè bá ènìyàn sọ̀rọ̀ dáadáa. Ó sábà máa ń fún mi ní ìtọ̀nà kéde nípa ohun tí a fẹ́ kí n ṣe. Ó sì máa ń ṣàlàyé ohun tí à ń retí lọ́dọ̀ mi. Èyí jẹ́ kó rọrùn fún mi láti mọ ipá mi dáadáa kí n ṣe, kí n sì ṣe iṣẹ́ mi pẹ̀lú ìgboyà. Ni gbogbo ìgbà tí mo bá ní ìbéèrè tàbí ìṣòro kan, mo lè lọ bá, mo lè lọ bá won sọ̀rọ̀ láti láìbẹ̀rù torí pé ó máa ń fetí sí mi. Nígbati ìbáṣepọ̀ ojoojúmọ́, a ní ìbáṣepọ̀ tó dà lórí ìbáṣepọ̀ iṣẹ́ àti ìbọ̀wọ̀ fún ara wa. Bí ó tilẹ̀ jẹ́ pé a kì í ṣe ọ̀rẹ́ pẹ̀lú ara wa gan-an ní ìta iṣẹ́, a mọ̀ bí a ṣe lè ṣiṣẹ́ pọ̀ láìsí ìjàǹbá. Ó tún máa ń fún mi ní ìyìn nígbà tí mo bá ṣe dáadáa. Ohun ti mú kí ń ní ìmisí láti ṣe dára si. Dájúdájú kì í ṣe pé ohun gbogbo máa ń lọ dáadáa ní gbogbo ìgbà. Nígbà míì, a lè ní ìyàtọ̀ èrò lórí bí a ṣe yẹ kí a ṣe iṣẹ́ kan. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni pé a máa ń pa lọ́rùn àti ìbáṣepọ̀ rere. A kì í jẹ́ kí ìyàtọ̀ èrò yìí padà sí ìjà torí pé ó, ó wà very, à, ó wà liable kí eeyan ní èrò tó yàtọ̀. Kèmi ní èrò ìyàtọ̀ kí Ọ̀gá mi náà kó ní èrò tó yàtọ̀. À-- gẹ́gẹ́ bí iṣẹ́, ò yẹ ká ní the same thought so that, ehm, ilé iṣẹ́ yẹn a máa lè flow dáadáa ní iṣẹ́ tán fún wa. So a kì í jẹ́ kí, ẹ, ẹ, ìyàtọ̀ èrò yìí kó padà sí ẹ̀ torí at times ó máa ń fa ìjà láàárín àwọn, ah, oníṣẹ́ àti ẹni tó ń ṣiṣẹ́ náà. Dípò bẹ́ẹ̀, a máa ń lò ó gẹ́gẹ́ bí ànfààní láti rí ojútùú tó dára jùlọ. Mo lè sọ pé ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dára ó sì ran mi lọ́wọ́ láti dàgbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àti gẹ́gẹ́ bí ènìyàn. Ìbọ̀wọ̀, ìbánisọ̀rọ̀ rere àti ìfaradà ní kókó tí ń jẹ́ kí ìbáṣepọ̀ wa kó máa tẹ̀síwájú dáadáa. Mo sì ń retí pé yóò máa dára si lọ́jọ́ iwájú torí tí a bá tí ń ṣe báyìí, tí a bá tí ń, ehm, tí a bá tí ń lọ báyìí ní ibi iṣẹ́ wa, ó dá mi lojú pé a máa sì lọ síwájú si, ó máa jẹ́ kí, ah, ìbáṣepọ̀ wa kó wà strong si.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? A, gẹ́gẹ́ bí personality mi ṣe rí, mo fẹ́ràn wọ aṣọ tó rọrùn, tó mọ́, torí mi ò like nǹkan tó títóbi jù sára mi. Mi ò dẹ̀ like nǹkan tó máa jẹ́ kí màá, kí màá ní ìgboyà láti rìn ní ìta gbangba. Mi ò dẹ̀ like nǹkan tó máa, tó máa jẹ́ kí màá wà ní ìnira. Mo máa jẹ́, màá like àwọn aṣọ tó mọ́, tó rọrùn tí ó sì ba ìwà àti àyíká tí mo bá wà mu. Fún mi, aṣọ kì í ṣe fún ìṣoṣo nìkan, ó tún jẹ́ ọ̀nà tí ènìyàn fi ń ṣàfihàn ẹni tí ó jẹ́ àti bí ó ṣe ń rí ara rẹ̀. Nígbà ojoojúmọ́, mo fẹ́ràn aṣọ ara, nǹkan tí à ń pè ní casual wear gan-an. Aṣọ bíi t-shirt, shirt ọrùn, ṣòkòtò jeans tàbí ṣòkòtò aṣọ rọrùn máa ń jẹ́ kí túbọ̀ mi ìtura. Irú aṣọ yìí ó ń jẹ́ kí n lè rin kiri tàbí ṣiṣẹ́ láìní ìṣòro kankan. Mo fẹ́ràn kí aṣọ mi máa ṣe di mí mọ́ra jù, kí n lè ní ìrìnàjò àti ìgbésí ayé tó rọrùn. Nípa iṣẹ́, mo máa ń yan aṣọ ọ́fíìsì tó dá àti tó mọ́. Aṣọ bíi shirt funfun tàbí aláwọ̀ pélé, ṣòkòtò aṣọ àti bàtà tó bá a mọ́. Aṣọ iṣẹ́ yẹ kí ó fi ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ hàn, torí pé ó ń jẹ́ kó dá àwọn mi lójú pé ènìyàn jẹ́ ẹni tó mọ ohun tí ó ń ṣe. Nígbà mí, mo tún lè wọ agbádá kékeré tàbí aṣọ ìbílẹ̀ tó rọrùn síbi iṣẹ́ pàtàkì. Mo tún fẹ́ràn aṣọ ìbílẹ̀ Yorùbá gan-an. Aṣọ bíi aṣọ òkè, àwọn bíi adìrẹ, àwọn bíi ankara àti buba àti ṣòkòtò tàbí irú àti buba. Ó jẹ́ àpá kan àṣà wa tí ẹyan bá ti wọ iró àti buba, wà á mọ̀ pé dọ́ń, bẹ́ẹ̀ ni, ẹni yìí ó jẹ́ ọmọ Yorùbá. Tí ẹyan bá wọ adìrẹ, adìrẹ náà, tí ẹyán bá ti rí adìrẹ lára ẹ̀yàn, wà á mọ̀ pé, a, ọmọ Yorùbá, ọmọ Yorùbá gangan le lé, àti àwọn aṣọ òkè. So, ó jẹ́ àpá kan àṣà wa, mo sì rí ìgbéraga nínú wọ̀ wọ́n. Ni ayẹyẹ bí ìgbéyàwó, ìpínlẹ̀ mìíràn, mo máa ń fẹ́ràn láti wọ aṣọ ìbílẹ̀ tó dára tí a ṣe dáadáa tí ó sì ní àwòrán tó lẹ́wà. Ni, a, ìparí ọ̀sẹ̀ tàbí nígbà ìsinmi, mo tún fẹ́ràn aṣọ ìtura, nǹkan tí à ń pè ní relaxing wear bíi aṣọ ilé, àwọn bíi track suit tàbí àwọn short àbí polo. Irú aṣọ bẹ́ẹ̀ ó ń jẹ́ kí ara máa balẹ̀, kì í sì ní kẹ́ẹ̀ẹ̀, kí ẹ̀nìyàn sì ní ìsinmi dáadáa lẹ́yìn iṣẹ́ ọ̀sẹ̀ tó le. Irú aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni aṣọ tó ń fún mi ní ìtura, tó bá àkókò àti ibi tí mo bá lọ mọ́, tí ó sì jẹ́ kí n ní ìgboyà nínú ara mi. Fún mi, aṣọ tó dáa ni èyí tí ó jẹ́ kí ènìyàn ní ìtẹ́lọ́rùn, kì í ṣe dandan pé ó gbówó jù, kí ọ̀kan wọ nǹkan tó máa tẹ́yàn lọ́hùn. Kò ní di kí aṣọ yẹn kó wà very, very expensive tí ẹyan máa pe àwọn owó lálá, lálá bẹ́ẹ̀ yẹn irọ̀. Tí ẹyan bá ti wọ àwọn aṣọ tó bá lára mu tó ń fún ẹni ẹ ní ìtẹ́lọ́rùn, ìyẹn ti tó, kò yẹ kó gbówó jù lára wa.

Ṣé o fẹ́ràn rírin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni o, mo lè sọ pé mo fẹ́ràn rírin àtẹ̀gùn bó ti lè jẹ́ pé kì í ṣe ní gbogbo ìgbà. Rírin àtẹ̀gùn jẹ́ ìṣe kan tí ó rọrùn ṣùgbọ́n tí ó ní àǹfààní púpọ̀ fún ìlera ara àti ọpọlọ. Nígbà tí mo bá ń rìn àtẹ̀gùn, mo máa ń rí pé ara mi ń ṣiṣẹ́ dáadáa. Ó ń rán ẹsẹ̀, itàn àti àyà lọ́wọ́ láti túbọ̀ lágbára kò dàbí lílo ẹlẹ́fìtà tàbí ènìyàn kan dúró ṣóṣó. Rírin àtẹ̀gùn ó ń jẹ́ kí ọkàn lu dáadáa ó sì ń sun kálórì díẹ̀. Nípa bẹ́ẹ̀, mo máa ń rí i gẹ́gẹ́ bí àdáṣẹ́ kékeré tí ènìyàn lè ṣe lójoojúmọ́ láì lọ sí ibi ìdárayá pàtàkì. Lára ohun tí mo tún fẹ́ràn nípa rírin àtẹ̀gùn ni pé ó ń fún mi ní àkókò láti rìn. Nígbà tí mo bá ń gun àtẹ̀gùn lọ sórí ilẹ̀ kan, mo lè lo àkókò yẹn láti ronú nípa iṣẹ́, gbé sí ayé tàbí láti ṣètò ohun tí mo fẹ́ ṣe lọ́jọ́ yẹn. Ó máa ń jẹ́ àkókò díẹ̀ fún ìsinmi ọpọlọ, pàápàá jùlọ bí mo bá yá kúrò ní ariwo ayélujára. Síbẹ̀, òótọ́ ni pé kì í ṣe pé mo fẹ́ràn rìn àtẹ̀gùn ní gbogbo ìgbà. Nígbà tí mo bá rẹ̀ gan-an tàbí tí mo bá ní láti gun ilẹ̀ tó ga púpọ̀, mo lè yàn láti lọ lo ẹlẹ́fìtà. Èyí kì í ṣe àìlera ṣùgbọ́n ì mọ̀ pé ara ènìyàn nílò ìsinmi, ó nílò ìsinmi nígbà kan. Mo fẹ́ràn rìn àtẹ̀gùn nítorí pé ó ń ṣe ìlera ara mi ó sì ń fún mi ní ìtẹ́lọ́rùn náà pé mò ń ṣe ohun rere fún ara mi. Bí mo ṣe ń dáwò lọ́pọ̀lọpọ̀, mo ti rí pé àwọn iṣẹ́ kékeré bí èyí ó lè ní ipa ńlá lórí ìlera ènìyàn ní àìpẹ́.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? À, gẹ́gẹ́ bí ẹran ara, rárá o. Kò, kò kì í ṣe rọrùn fún mi láti dá àwọn ènìyàn jí. Ti ara, dá ènìyàn jí túmọ̀ sí láti jẹ́ olórí tàbí ẹni tó ń ṣàkóso àwọn ènìyàn, kọ́ wọn ní iṣẹ́ ohun tí ó yẹ kí wọ́n ṣe. Ó ṣe pàtàkì pé ìbáṣepọ̀ tó dá àti ìtẹ́lọ́rùn àwọn tó wà lábẹ́ o jẹ́ koko nígbà ta bá ń darí wọn. Nígbà tí mo bá ń darí àwọn ènìyàn, mò ń sábà máa ń gbìmọ̀ran kí, kí n tó ṣe àṣẹ tàbí ìpinnu kan. Ó ṣe pàtàkì pé kí n mọ ohun tí àwọn ènìyàn ń ṣe dáadáa, kí n sì ní ìmọ̀ tó péye nígba, nípa, a, iṣẹ́ wọn. Bí mo bá ṣe èyí dáadáa, ó máa rọrùn láti tọ́jú wọn. Ṣùgbọ́n ò kí í ṣe ohun tí ń ṣẹlẹ̀ lọ́sẹ̀kẹsẹ̀. Ohun, ohun mi tí ó ṣe pàtàkì ni pé mo ní láti ní ìfaradà, ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára ìbáṣepọ̀ rere. Nígbà mìí, àwọn ènìyàn lè ní ìbànújẹ́ tàbí ìbànújẹ́ sí ìtọ̀sọ́nà mi. Láti, láti nígbà bẹ́ẹ́, ó lè jẹ́ kó ṣoro láti ṣe àṣẹ náà dáadáa. Torí náà láti dá wọn jí kì í ṣe pé mo kàn fi àṣẹ hàn ni, ṣùgbọ́n pé mo ní láti ní ìmọ̀lára pẹ̀lú wọn kí n sì mọ bí mo ṣe lè ṣe àkóso láìfa ìbànújẹ́. Kì í ṣe rọrùn fún mi láti dá àwọn ènìyàn jí ṣùgbọ́n pẹ̀lú ìfaradà, ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ rere, mo lè ṣe dáadáa. Àwọn iṣẹ́ tó dá lórí ìbáṣepọ̀ àti ìmọ̀ran ni kókó fún olórí tó fẹ́ jẹ́ kó rọrùn láti darí àwọn ènìyàn níbi iṣẹ́. Láti jẹ́ olórí tó lè dárí àwọn ènìyàn dáadáa, kò kàn ṣe kó kọ́ iṣẹ́ nípa ṣe, ó ní í ṣe pẹ̀lú bí mo ṣe ń bá wọn ṣe, a, ẹ, ìbáṣepọ̀, bí mo ṣe ń fi ìtẹ́lọ́rùn hàn àti bí mo ṣe ń mú kí gbogbo ènìyàn ní ìmọ̀lára pé wọn ṣe pàtàkì. Nígbà tí mo bá ń darí ẹgbẹ́ kan, mo máa ń béèrè pẹ̀lú ìtọ́nà. Mo sábà máa ń ṣe àfihàn ìmuyẹ mi ní kídéré Mo kì í ṣí sàlàyé ohun tí a ń retí látọ̀dọ̀ gbogbo ọmọ ẹgbẹ́. Èyí jẹ́ kó rọrùn fún wọn láti mọ ipa tí wọ́n yẹ kí wọ́n ṣe kí gbogbo ènìyàn sì lè ṣiṣẹ́ pọ̀. Mo tún sábà máa ń fi àkókò síi láti fetí sí ìbẹ̀rẹ̀ àti ìmọ̀, ìbéèrè àti ìmọ̀ran wọn torí pé mo mọ̀ pé olórí rere kì í ṣe ẹni tí kì í fi sétí sí àwọn tó wà lábẹ́ rẹ̀. Mo tún ṣe àfihàn ìfaradà àti ìbáṣepọ̀ rere ni gbogbo ìgbà. Nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ bá ní ṣòro tàbí ìbànújẹ́, mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́wọ́ kì í sì ń gbọ́ràn pẹ̀lú wọn bí a ṣe lè yanjú ìṣòro náà. Èyí náà máa ń jẹ́ kó rọrùn fún mi láti darí wọn torí pé wọ́n mọ̀ pé ìmọ̀lára wọn ṣe pàtàkì, wọ́n sì máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ìtẹ́lọ́rùn. Mo sábà máa ń yin iṣẹ́ wọn nígbà tí wọ́n bá ṣe dáadáa. Kíkí ìyìn ọmọ ẹgbẹ́ fún iṣẹ́ rere jẹ́ ọ̀nà tó rọrùn láti mú kí ìdájọ́ ara wọn dára tí ó sì mú kí wọ́n ní ìfẹ́ sí iṣẹ́. Èyí jẹ́ kó rọrùn láti darí wọn torí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ dára síi nípa ara wọn.